Èmi má ń lòtò wákàtí mẹ́rin sí márùn lọjúmọ́ tí mo fi má ń wo ojú àwòrán lójojúmọ́ torí iṣẹ́ mi ní ṣe pẹ̀lú kí n má wo ojú àwòrán. Ṣùgbọ́n èmi má ń gbé ojú mi kúrò lẹ́ẹ̀kọ̀kan torí kó lè ranjú mi lọ́wọ́, kó jú mi má bá bàjẹ́, kó lè dín ìrora ojú kùn. Èmi má ń gbé ojú kúrò tí màá ń jẹ́ kí ojú mi ó sinmi. Lóòtọ́ àwọn amòye ìlera ní bí i wákàtí méjì sí mẹ́rin lo yẹ ká má a fi wo ojú àwòrán torí kó jú má bá bàjẹ́. Ṣugbọn torí pé iṣẹ́ mi ní ṣe pẹ̀lú kí n má wo ojú àwòrán ní ṣe pẹ̀lú kọ̀ǹpútà, mo má ń lò tò wákàtí mẹ́rin sí márùn. Ṣùgbọ́n mo má ń sinmi ojú mi lẹ́ẹ̀kọ̀kan tí màá ṣe ojú mi kúro níbẹ̀.

Èmi kì í jẹ́ kí fóònù mi kó gbóná fún ìgbà pípẹ́ nítorí pé kò yẹ kí fóònù máa gbóná fún ìgbà pípẹ́. Ó lè ba fóònù jẹ́. Tí m bá ń lo fóònù mi, bóyá mo fi ń wo fíìmù, mo fi ń wo fídíò fún ìgbà pípẹ́, Tí mo bá ń lo fóònù mi, bóyá mo fi ń wo fíìmù, mo fi ń wo fídíò fún ìgbà pípẹ́, ó lè gbóná, ó lè gbóná tí mo bá ń lò ó láì sí mi ṣùgbọ́n èmi kì ó kín ń jẹ́ kí ó pẹ́.

Èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé ó da kí èèyàn máa ṣe ìsọdọ̀tun ọkàn, ó da kí èèyàn máa ṣàtúnṣe, ó da kí èèyàn máa ṣàtúnṣe, ó yẹ kí èèyàn jókòó, kí èèyàn wo ara rẹ̀, kó wo ibi tó kù sí kó ṣàtúnṣe. Èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn láti yí padà ní àwọn, nǹkan tí mo ń ṣe dáadáa tẹ́lẹ̀ tí mo sì máa pinnu pé mo fẹ́ kó máa ṣe, mo fẹ́ máa ṣe dáadáa. Bóyá àwọn ìwà kan wà tí ń wù tẹ́lẹ̀ tí èmi kò mọ̀ pé kò da, èmi máa pinnu láti yí ìwà mi padà sí rere. Bóyá bí mo ṣe máa ń ronú tẹ́lẹ̀, mi ò ń ronú jinlẹ̀ dáadáa, mi ò ń ronú, bó ṣe yẹ kí ń ronú, èmi máa ní ìsọdọ̀tun ọkàn láti lè máa ronú pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Bóyá nǹkan k'o tí máa ń bà mí nínú jẹ́ tí mo tí máa bínú, èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn láti ṣe àtúnṣe láti ní ìfaradà kí màmáa bínú, kí n sì mọ bí mo ṣe lè dáhùn pẹ̀lú ìfẹ́.

Èmi máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Bí màá sì fẹ́ ṣe ìgbéjáde, èmi máa ń múra dáadáa. Mo máa ń múra dáadáa, múra tó bá ìgbéjáde mu. Èmi sì máa tí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ páta, èmi ti máa ń mú gbogbo àwọn kókó yẹn máa ti kó sójú kan. Màá sì ti ṣí àpẹẹrẹ àti àwọn àlàyé kúkúrú láti fi ìtumọ̀ kedere sí wọn. Nítorí àwọn tí yóò máa gbọ́ mi, àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀, èmi sì máa ń lo àwòrán láti fi lè kún ọ̀rọ̀ mi tí mò ń sọ. Mo máa ń lo àwòrán àwọn àti, àti àwọn àpẹẹrẹ gidi mi máa ń lò wọ́n. Ọ̀rọ̀ mi ṣẹ̀, èmi ṣẹ̀, ọ̀rọ̀ mi kúkúrú dè ẹ́ ni. Kókó máa sọ kókó ní kúkúrú tó sì máa hàn kedere. Èmi sì máa ń fi ààyè lẹ̀, èmi kì í ń sọ̀rọ̀ jù. Nítorí máa fẹ́ fi ààyè sílẹ̀ fún ìbéèrè àti ìdáhùn. Màá fẹ́ fi ààyè sílẹ̀ láti lè mọ̀ pé gbogbo ohun tí mo bá wọn sọ, ó, ó ye wọn kí n lè fi ìdáhùn sí ìbéèrè wọn. Bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi ni.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀. Ètó rí pé mo fẹ́ràn rẹ̀ ni pé èmi má a ń fẹ́ kí atẹ́gùn tútù kó wọ inú ọkọ̀, pàápàá ní ọjọ́ tí tó bá jẹ́ pé ọjọ́ tó gbóná jù, mo má a ń fẹ́ kí afẹ́fẹ́ tútù, afẹ́fẹ́ tútù kó lè wọlé sínú ọkọ̀ kó ba lè dín oru inú ọkọ̀ kù.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Nítorí mo máa ń fẹ́ ní àkókò ìdákẹ́jẹ́ pẹ̀lú Olúwa mi. Máa ń fẹ́ ti ní àkókò àdúrà tèmi kí n tíì gba àdúrà pẹ̀lú Ọlọ́run, kí n tó papọ̀ pẹ̀lú àwọn ẹbí mi kí gbogbo ẹbí tó jí ta máa wá ṣe àdúrà lápapọ̀. Mo máa ń fẹ́ àkókò ìdákẹ́jẹ́ yẹn. Mo sì máa ń fẹ́ ṣe ètò ọjọ́ mi náà lẹ́ẹ̀. Nígbà yẹn bí mo ṣe fẹ́ kí ọjọ́ rí, bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ mi, àkókò tó máa parí, gbogbo bí mo ṣe máa ṣe ní ọjọ́ yẹn, màá fẹ́ ṣe ètò sìlẹ̀. Mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pa owó pamọ́ o. Nítorí ó dára kí ènìyàn máa pa owó pamọ́. Ó dára. Pípamọ́ owó jẹ́ ọgbọ́n ìṣúná tó dára gidi. Páápàá nígbà tí ìṣòro bá dé lójijì, owó tí èèyàn pa mọ́ yẹn òun ló máa wúlò fún èèyàn nígbà yẹn tó máa ń ran èèyàn lọ́wọ́. Owó tí èèyàn pa mọ́ nígbà míì ó bá ń ran èèyàn lọ́wọ́, tí èèyàn lè fi ṣe ìdókòwò tuntun, wọn lè fi ń kan mí lọ́yan. Iṣẹ́ tuntun tí ó bá s'òwò kò sí bó ṣe lè ṣé, ṣùgbọ́n pípa owó pamọ́ yẹn, ẹ̀yàn á lọ mú owó tó fi pamọ́ yẹn, a lè lòó fún iṣẹ́ yẹn. Ó dẹ̀ máa ń dí gbèsè kù. Mi ò kí ń yáwó nítorí mo máa ń pa owó pamọ́, mo lówó nípamọ́. Mo lówó nípamọ́ ó jẹ́ kó rọrùn fún mi láti lè mú owó mi níbi tí mo fi pamọ́ sí kín fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ó jẹ́ nǹkan tó jẹ́ wípé bí i nǹkan tó ti èèyàn lẹ́yìn ni. Èmi máa ń fi owó pamọ́ o. Mo ń pa owó pamọ́, ó sì máa ń ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà?

Èmi ò le sọ wípé iye ìgbà báì ni mò ń fọwọ́ mi lójúmọ́, torí mo lè ní ìgbà márùn-ún, àbí mẹ́wàá, àbí jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé fífọwọ́ ní ṣe pẹ̀lú bí èèyàn ṣe ń lo ọwọ́ yẹn. Bí èmi bá fẹ́ jẹun, èmi máa ń fọwọ́ mi. Bí mo bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tí mo lọ yàgbẹ́ bí mo tọ̀, n ó fọwọ́ mi. Àbí mo fi ọwọ́ kan owó, èmi máa ń fọwọ́ mi. Tí mà tí ẹ lọ sí ọjà, ńgbà mi tí mà tí wọlé báyìí, màá kọ́kọ́ lọ fọwọ́ mi ni, tí ń bá tí wọlé. Àbí mo fọwọ́ sí imú mi, àbí mo fi ọwọ́ kànǹkàn kan tó rí mi lára, èmi máa fọwọ́. Torí bẹ́ẹ̀ ni mo ṣe lè sọ wípé mi ò lè sọ pé iye ìgbà báì ni mò ń fọwọ́ mi lójoojúmọ́. Gbogbo ìgbà lé màá ń fọwọ́ mi. Mo máa ń fọwọ́ mi tí mà tí lè fọwọ́ kan nǹkan tí ó tẹ́ mi lọ́rùn, àbí tó dọ̀tí, màá fọwọ́ mi.

Bẹ́ẹ̀ni ojú mi dára, èmi ń ríran dáadáa, bó ti lè jẹ́ pé mò ń lo gíláàsì ṣùgbọ́n kì í ṣe pé mò ń fi gíláàsì mi rìn látàárọ̀ dalẹ́. Mo máa ń fi gíláàsì mi kàwé ni mo sì máa ń fi ṣiṣẹ́ ní orí lápútọ̀ọ̀pù mi, torí bẹ́ẹ̀ mo lè sọ pé ojú mi dára.

Èmi máa ń ka ìwé nítorí pé ó dára kí eeyan maa ka ìwé. Bí mo ṣe máa ń ka ìwé yẹn, ó máa ń mú ìrònú mi, ó tún mú jinlẹ̀ síi, ó sì ń jẹ́ kí ìmọ̀ mi ó pọ̀ síi. Mò ní ìmọ̀ tuntun, mò ní ìmọ̀ tuntun nípa iṣẹ́ ìgbé ayé, nípa ìgbàgbọ́ mi torí oríṣiríṣi ìwé le mi máa ń kà àti tẹ̀mí àti tara mo si Ó sì ń jẹ́ kí ìṣòro mi, ó máa ń jẹ́ kó dáa síi nítorí mò ń lóye síi bí mo tí ń kàwé yẹn. Ó sì máa ń dín ìbànújẹ́ kù. Èmi kì í ronú tí mo bá tí ń ka ìwé, tí mo bá tí ń ka ìwé, ó máa ń fi mí lọ́kànbalẹ̀, ó sì mú mi dàgbà sókè síí ní tara.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Mo máa ń fi kan sí ibi orí mi tí màá ń gbé orí lé, mo sì máa ń gbé ìkan sí àárín ẹsẹ̀ mi kí n lè su dáadáa. Ìgbà mí, mo sì máa ń pàrọ̀ rẹ̀ tí màá ń gbé sí ẹ̀gbẹ́ náà kí n lè sun dáadáa.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, àkọ́kọ́ mo fẹ́ mọ bà tí ń rán aṣọ, àwọn fashion designer yẹn. Èmi náà fẹ́ mọ bí a ti ń rán'ṣọ. Mo fẹ́ kọ́ ìmọ̀ yẹn, ó wù mí iṣẹ́ ọwọ́ torí ó dá kí èèyàn ní iṣẹ́ ọwọ́. Ìmọ̀ tuntun máa ń jẹ́ kí ìgbésí ayé èèyàn kò tún dára sí. Èmi fẹ́ ní ìmọ̀ pá tí ń rán aṣọ kí èmi náà máa rán aṣọ. Mo fẹ́, mo fẹ́ ní ìmọ̀ yẹn. Mo sì fẹ́ ní ìmọ̀ èdè tuntun náà. Ó wù mí èdè Faransé, ó ti wù mí tipẹ́, ó wù mí, ó wù mí. Mo fẹ́ mọ èdè Faransé. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn.

Bí èmi ṣe máa ń lo àkókò mi, nígbà tí mo bá wà nínú ìlà, èmi kì í jẹ́ kí àkókò kan kó ṣòfún rárá. Nítorí ibi tí mo dúró sí yan àwọn nǹkan tó yẹ kí n ṣe, mi ò ní lè ṣe wọ́n láti lọ síbẹ̀. Nínú ìlà ni bẹ́ẹ̀ ma màá gbé fóònù mi. Bí ó yá àwọn méèlì kan wà, tó yẹ kí n fi ránṣẹ́, màá dá wọ́n níbẹ̀, màá ṣe ìfiránṣẹ́ rẹ̀. Bí ó yá àwọn kan wà tó yẹ kí n pe láti sọ àwọn nǹkan fún, màá pè wọ́n níbẹ̀, màá sì sọ gbogbo ohun tí ó yẹ kí wọ́n ṣe. Èmi a pè wọ́n, màá bá wọn sọ̀rọ̀. Àwọn tó yẹ kí n fi,. Iṣẹ́. Kí n fi iránṣẹ́ sí lórí ìlà bẹ́ẹ̀ náà, màá ṣe é. Kí àkókò kankan, kó má ba ṣòfò. Bí èmi ṣe máa ń lo àkókò mi nínú ìlà níyẹn.

Ohun mímu tí èmi fẹ́ràn jù, òun ni omi òò, omi lásàn, omi tó mọ́, omi tó mọ́, omi tó lọ́wọ́rọ́ tí ó tutù jù. Ohun lè mi fẹ́, nítorí gbogbo àwọn soda tá a máa ń mu yẹn, ó kún fún ṣúgà tó pọ̀ tó sì máa ń fa oríṣiríṣi àrùn bíi àrùn àtọ̀gbẹ, ó sì máa ń mú èèyàn sanra. Ìsanra dẹ̀ré wàhálà ni, wàhálà ló máa ń mú dání. Ítorí bẹ́ẹ̀ èmi máa ń yàgò fún wọn. Omi mímu, èmi fẹ́ràn kí n mu omi, èmi ti ẹ fẹ́ràn kí n máa mu omi gbígbóná, níwọ̀nba, kí n máa fi tẹ́lẹ̀ ikùn mi láàárọ̀. Mo máa n mu omi láàárọ̀, omi tí ò ní ṣúgà. Èmi sì máa ń mu omi èso náà tó jẹ́ pé fún rara mi ni mo máa hó èso yẹn tí mo máa ṣe fún rara mi, tí mo máa ń fún, tí mo máa ń mu omi ẹ̀. Nítorí mo mọ̀ pé adùn ti ẹ̀, adùn ti ẹ̀ ni kì í ṣe adùn táa fi ṣúgà sí. Omi mímu ni èmi fẹ́ràn jù láti máa ń mu.

Bí èmi ṣe máa ń kojú ìdènà ọkọ ni wípé mo jẹ́ ẹni tó máa ń tètè jí ní kùtùkùtù. Bí mo ṣe ti jí ní kùtùkùtù yẹn, màá tètè bọ́ sí ọ̀nà. Èmi máa ń kúrò nílé. Mà á kúrò nílé kíákíá kí ń ba lè má rí ìdènà ọkọ kokan lọ́nà. Tí n bá ti tètè kúrò nílé yẹn, mo máa ti yẹra fún àkókò ìgbà tí ọkọ máa pọ̀ jù ní ọ̀nà. Èmi a ti bọ́ sọ́nà, èmi sì máa tún ń fi etí sí ìròyìn ìtọ́sọ́nà òpópónà. Ó máa ń ràn mí lọ́wọ́, máa jẹ́ kí n mọ ibi tó yẹ kí n gba àbí ibi tí ò yẹ kí n gba. Bí èmi ṣe máa ń kojú ìdènà ọkọ nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi ní ọdún tó kọjá, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n, ní oṣù oṣù kẹwàá ọdún, oṣù kẹwàá ọdún October ni, October ni, oṣù kẹwàá ọdún. Nígbà tí ẹhun ọmọ mi kan ó ní ìṣòro eyín, ihò wà nínú eyín rẹ̀. Mo wà mú lọ sí ilé ìwòsàn àwọn dókítà eyín láti lọ yẹ̀wò. Bémi náà ṣe wá fi àǹfààní yẹn. Èmi náà bá ni kàn bá mi fọ eyín mi ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi yẹn.

Ìgbà tí èmi máa ń ra epo fún ọkọ̀ mi ni ìgbà tí màá ti ríi wípé epo mi ti dé ibi ìdámẹ́rin, tí n bá ti wọ ibí àmì epo tó ti fi hàn pé ó ti dé ibi ìdámẹ́rin, èmi máa ń ra epo. Èmi kì í fẹ́ kí epo tánná lẹ̀ kó tó di wípé mo máa ra epo. Torí tí ó bá ti di wípé ó ti tánná lẹ̀ tí epo ti tán, ó máa ń fa ìdọ̀tí sínú ẹ́ńjíìnì. Ìnáwó mi dè ló sì máa ń dá fún yàn láti ṣe ọkọ̀ yẹn. Torí bẹ́ẹ̀, èmi kì í fẹ́ kí epo tán nínú ọkọ̀ mi, torí tí epo bá tán ná, ọkọ̀ lè dúró lọ́nà lójijì. Ibi tó dé lè dúró sí, bo yá ibí tó léwu ni. Torí bẹ́ẹ̀ mi kì í fẹ́ kí epo tán n nu ọkọ̀ mi rárá. Ibi àmì epo yẹn èmi máa ń yẹ wò ní gbogbo ìgbà tí mo ti mọ̀ pé tó bá ti dé ibi ìdámẹ́rin ó kí n ra epo sínú ọkọ̀ mi. Páápàá jùlọ tí n bá fẹ́ lọ sí ìrìnàjò, èmi máa ń ra epo kun inú ọkọ̀ mi dáadáa kó má sì idá dúró kankan lọ́nà. Èmi máa ń ra, e ni ìgbà tí mo máa ń ra epo sínú ọkọ̀ mi nìyẹn.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tó tutù, kii se tó tutù gan. Ojú ọjọ́ tó tutù díẹ̀ pẹ̀lú orùn díẹ̀ kó má gbóná jù, kó sì má tutù jù. Kí afẹ́fẹ́ kó maá fẹ́ níwọ̀n bá. Ojú ọjọ́ tó mú ìdákẹ́jẹ́wá tí gbogbo ẹ rọra tutù níwọ̀n bá. Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn nìyẹn.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni bí ìjà àríyànjiyàn kò dẹ̀ sí níbi tí èèyàn kan àbí èèyàn méjì bá ti wà. Ìjà ó dé, èdè-áyé dè á ṣẹlẹ̀, kò sí. Àríyànjiyàn á wà, ìjà á wà. Ohun tó ti wà níbẹ̀ ni ìkùna ìṣàkóso àkókò iṣẹ́ ti pọ̀ jù. Torí bẹ́ẹ̀ kò kín ń jẹ́ ká tètè parí iṣẹ́ ní àkókò ara àwọn ìdojúkọ náà ni-- ara ìdojúkọ ni. Ìsanwó wa dẹ̀ré kò tẹ́ wa lọ́run tó owó oṣù yẹn kéré kò sì sí ìmúgbòòrò, sí ìmúgbòòrò. Ṣùgbọ́n kò sí ibi tí ìdojúkọ ò sí. Ọgbọ́n àti ìfaradà náà ni ó máa ń jẹ́ kó fi rọrùn fún èèyàn. Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà ilé wá ti è tóbi dáadáa. Ààyè yẹn wà á, ó fẹ̀ dáadáa tó jẹ́ wípé àwọn ọmọdé lè sáré ṣeré káàkiri. Ìmí gan máa ń lò tí máa fi ń ṣeré ìdárayá tí màá máa ṣe ìgbésẹ̀ nínú ọgbà tí màá máa ṣeré ìdárayá tí màá máa fò ọwọ́'rọ̀lè gan, pàápàá a máa ń jókòó. A ó máa gba tẹ́gùn. O jẹ́ pé bàá bá lálejò gan, gbogbo wa lè jókòó síbẹ̀. A ó máa gba tẹ́gùn tá a ó máa sọ̀rọ̀. Mo ní ọgbà.

Bí mo ṣe máa ń gba iyìn ni wípé tí n bá ti ṣiṣẹ́ mi dáadáa, pàápàá bóyá iṣẹ́ yẹn ó ní àkókò tó yẹ kí a parí ẹ̀ tí mo sì wá ṣe ní àkókò tó yẹ tí mo ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Mo máa ń gba iyìn, wọ́n máa ń kí mi pé à, àwọn fẹ́ràn bí mo ṣe ṣe iṣẹ́ yẹn kíákíá tó bọ́ sí déédé. Wọ́n máa ń kí mi pé à, mò ń ṣe iṣẹ́ mi dáadáa, mò ń ṣe takuntakun. Mo sì máa ń sọ lójú àwọn ẹlẹgbẹ́ mi tí mo ti máa ń gba iyìn nìyẹn.

Gbogbo ìgbà ni èmi máa ń ṣe ìmọ́tótó ilé mi. Nítorí pé ìmọ́tótó ó máa ń mú ìlera wá ni. Ó dá kí èèyàn máa tún ilé rẹ̀ ṣe. Ojojúmọ́ ni èmi máa ń ṣe ìmọ́tótó torí a máa gbá ilẹ̀ ilé, a máa gbá ilẹ̀ ilé, a máa nu gbogbo tábìlì, gbogbo chair gbogbo ibi tó dọ̀tí a máa nu. Balùwẹ̀ mi àti ilé ìgbọ̀nsẹ̀ de rè. Bí èèmejì, èémeta lọ́sẹ̀ la máa ń fọ. Nítorí pé èmi jẹ́ èèyàn kan tó jẹ́ pé kí n ṣe, ẹbẹ̀ ni ọkọ mi ń lò, àwọn ọmọ mi bẹ́ẹ̀ la jọ ń lò, ń lò sí i. Èmi sì máa ń fẹ́ kí gbogbo nǹkan mọ́. Lóòótọ́ àwọn ọmọ mi èékánná lọ́sẹ̀ la máa ń fẹ́ balùwẹ̀ àti ilé ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n èmi tí bá ti lè wọ balùwẹ̀ tí mo fẹ́ wọ̀ báyìí, èmi máa fọ ni. Ojojúmọ́ ni èmi máa ń ṣe ìmọ́tótó tá a máa ń nu fèrèsé, aṣọ ìbùsùn wa, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń fọ, ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń fọ, èékánná lọ́sẹ̀ la máa ń fọ. A máa dẹnu fèrèsé ilé. Ṣùgbọ́n ojoojúmọ́ la ń gbálẹ̀, la ń nu tábìlì, gbogbo ibi tí a ń fọwọ́ kan tí à ń lò sí i lójoojúmọ́. Ojoojúmọ́ la máa ń túbẹ̀ ṣe.

Èmi máa ń gbé àpò ẹ̀yìn nítorí pé ó rọrùn láti gbé, ó rọrùn láti gbé ó dẹ̀ ní oríṣiríṣi àwọn àpò kéékèèké tí èèyàn lè fi nǹkan pamọ́ sí, ibi tí ẹ lè fi ìwé pamọ́ sí, ibi tí a máa gbé kọ̀m̀pútà sí, ibi tí mo lè lọ ra gbé omi kékeré gan sí. Ó jẹ́ àpò tó wúlò fún ohun èlò, ó fún ó wúlò ó sì máa ń dáàbò bo àwọn ohun èlò. Ó sì dára fún ìrìnàjò náà, ó ń dára fún ìrìnàjò, ó rọrùn fún ìrìnàjò láti lè di oríṣiríṣi èrò sí. Èmi máa ń gbé àpò ẹ̀yìn.

Àwọn ohun tí èmi máa ń ṣe kí n tó lọ sùn ni wípé mo máa ń tètè jẹun. Mi n kì í fẹ́ pẹ́ jẹun, màá ń tètè jẹun kí oúnjẹ mi kó lè tètè lọ́olẹ̀ kí ikùn mi lè fẹ́lẹ́ kí n lè rí orun sùn. Tí n bá sì ti jẹun tán, èmi máa ń fẹ́ wẹ̀, màá wẹ̀, màá sì fọ eyín mi kára mi lè tutù, kára mi lè tutù. Bàdẹ̀ tí ì ṣe yẹn tán, èmi máa ń gba àdúrà, máa ń gba àdúrà fún ààbò Ọlọ́run lórí mi àti ìdílé mi. Mo sì máa ń pa ìbòjú fóònù mi, màá dìnkù, màá dìnkù. Mo lè máa wo fóònù mi díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀ ìgbà mi. Mo sì máa ń ka ìwé. Ibi tí mo ti ń ka ìwé yẹn ń gbà mí, òòrùn lè gbé mi lọ. Àwọn ohun tí màá ń ṣe kí n tó lọ sùn nìyí.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣiṣẹ́ láti ilé, màá ń ṣiṣẹ́ láti ilé. Mo sì fẹ́ràn rẹ̀ nítorí kò sí ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ó sì ń pa àkókò mọ́. Mo tún rí owó ìfipamọ́, ó dín ìnáwó ọkọ̀ kù ó dín ìnáwó ọkọ̀ kù àti owó oúnjẹ. Ilé ni mo ti máa jẹun ó sì, ó sì mú ìrọ̀rùn dé bá mi nítorí pé agbègbè tí mo ti ń ṣiṣẹ́ ó tutù ó sì bà mí lára mu. Àǹfààní pé mo wà ní inú ilé, ó wà ń bẹ́ẹ̀ tí kò sí ìdènà ọkọ̀ kankan tàbí wàhálà ọ́fíìsì. Mo sì rí àkókò mi, mo rí lọ dáadáa tí mo fi ṣiṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Tí èèyàn bá ṣiṣẹ́ láti ilé ó rọrùn gan, ó rọrùn ó mú ìgbésí ayé rọrùn.

Bí èmi ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ni bóyá orí fóònù àbí ra, a ríra wá lójúkorojú èmi á kí wọn, màá bọ̀wọ̀ fún wọn, màá bèrè ẹbí wọn, màá bèrè nípa ọ̀wọ́ wọn, màá bèrè àlàáfíà wọn. Nígbà tí n bá ti kí wọn tán, èmi á farabalẹ̀ láti gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ. Màá gbọ́ wọn dáadáa, mi ní dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu. Màá jẹ́ ko n sọ gbogbo ẹ̀dùn ọkàn wọn tán. Lẹ́yìn ìgbà tí n bá ti gbọ́ wọn dáadáa tán, èmi á ṣàlàyé fún wọn ní èdè tó máa yé wọn, ní ọ̀nà tó máa rọrùn. Màá ṣàlàyé gbogbo ohun tí wọ́n fẹ́, màá sọ fún wọn kedere. Mi dé ni jẹ́ kí ìbínú wá. Tí n bá dẹ̀ rí wí pé oníbàárà ń bínú, màá fi sùúrù, màá fi dá wọn lóhùn. Màá kànlé wà ní ìtẹ́lọ́rùn. Màá sọ fún wọn kó má bínú pé gbogbo n tó ń sọ pátápátá la máa ṣiṣẹ́ le lórí ta sì máa ṣe tò rẹ́ tó jẹ́ wípé ó máa tẹ́ wọn lọ́rùn, tó máa dùn mọ́ wọn nínú. Bí èmi ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ni, màá sì kí wọn pé a mọ ríri wọn, a mọ iyì wọn pé wọ́n ń bá wa dọ̀wó pọ̀. Mo máa kí wọn, màá dúpẹ́ lọ́wọ́ wọn. Tí màá sì sọ fún wọn pé ko má wa, ko ma ṣe iyọnu, gbogbo n tó ń sọ pátá la máa ṣiṣẹ́ le lórí ta sì máa ṣe etò ẹ́. Bí èmi ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ni.

Bẹ́ẹ̀ ni, mo ní orúkọ ìnagijẹ, òun ni àwọn ọ̀rẹ́ mi máa ń sábà pè mí. Wọ́n ti ẹ kí ń pè mí ní orúkọ mi gidi gangan, wọ́n ń pè mí, wọ́n ní ìfẹ́ sí orúkọ ìnagijẹ mi. Orúkọ ìnagijẹ, wọn sì máa ń pè mí ní dúdú. Mo jẹ́ ọmọ dúdú, lọ́n se máa ń pè mí ní yeen dúdú. Lẹ́yìn taa ti kúrò ní ilé ìwé pàápàá gan, bọ́n se máa ń pè mí niyen dúdú. Dúdú ni orúkọ ìnagijẹ mi.

Èmi ò lè sọ pàtó ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù. Gbogbo ẹ̀fọ́ ni mo máa ń jẹ. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ úgú, ewédú, ẹ̀fọ́ gbúre mo tún máa ń jẹ ẹ̀fọ́ cabbage náà. Gbogbo wọn ni mo máa ń jẹ. Gbogbo ẹ̀fọ́ ni mo máa ń jẹ nítorí oríṣi gbogbo wọn náà yàtọ̀ fún, wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe lára. Gbogbo wọn náà ní ohun tó ń ràn lọ́wọ́ lára. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ó ń ran ẹ̀jẹ̀ lọ́wọ́, ó ń fún èèyàn lágbára. Gbogbo ẹ̀fọ́ ni mo máa ń jẹ torí gbogbo wọn náà ní fáítámínì ti wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ó dára kí èèyàn máa jẹ oríṣiríṣi ẹ̀fọ́ nítorí wọ́n yàtọ̀ síra wọn. Torí bẹ́ẹ̀ mi ò lè dìrọ̀ mọ́ eyọ́ kan ṣoṣo pé eléyi mo fẹ́ràn jù. Ẹ̀fọ́ tí èmi fẹ́ràn kí n sì máa jẹ ni ẹ̀fọ́ tí mo mọ̀ wípé aláwọ̀ ewé. Àwọn ẹ̀fọ́ aláwọ̀ ewé. Ohun tí mo lè sọ níyẹn pé ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù.

Bí èmi ṣe máa ń ṣe ìdúnàádúrà ni wípé èmi ti máa ń múra sílẹ̀ dáadáa. Mo máa ti mọ nǹkan tí mo fẹ́ kì í ṣe pé wọ́n máa fún mi ní ǹkan tí ò tẹ́ mi lọ́rùn. Mo lè tí káàkiri gan kin ti ní ìfojúsùn iye tí ó máa jẹ́ gangan. Torí tí n bá dé ibẹ̀, màá ti mọ iye tó dára jù, iye tán lè gbà àbí iye tan fe tán fẹ́ tà, màá ti mọ̀. Nígbà táa bá dẹ̀ njọ ṣe ìdúnàádúrà, bó bá ṣe ń sọ̀rọ̀, èmi náà máa gbọ́ dáadáa. Màá máa gbọ́ ohun tó ń sọ pẹ̀lú sùúrù, ki í ṣe pẹ̀lú ìbínú pé à mọ́ tí mo iyé tán tà tí nu a máa bíi mi rárá. Ẹ̀mi gan an a ṣi máa sọ̀rọ̀ dáadáa, mo lè máa béèrè lọ́wọ́ wọn gan pé àá ẹjọ́ ṣé kò dín ni? Ṣá alè dín iye kan kúrò nínú ẹ ni? Nítorí ìṣòwò pẹ̀lú ọgbọ́n ni. Èèyàn gbọ́dọ̀ máa lo ọgbọ́n pẹ̀lú ìṣòwò. Ko dẹ̀ n ṣe iye to n bá sọ fún èèyàn, èèyàn gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ̀mi gan an lè sọ wípé ó dáa, ẹ jẹ́ ẹ lọ ronú sí i náà, ẹ jẹ́ ẹ lọ ronú sí i, ẹ jẹ́ ẹ kí n lọ ró wó, màá padà wá láti lè ṣe láti lè fún mi ní àǹfààní kí n wò síbí sọ́ ọ̀ún bèmi ṣe máa ń ṣe ìdúnàádúrà níyẹn.

Èmi ò fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Èmi ò kí ń wò, ò kí ń wò torí onígbàgbọ́ ni mí. Gbogbo ohun tí n bá fẹ́ emi máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run ni. Àkọsílẹ̀ rere de ni Ọlọ́run ti ní fún èmi àti ìdílé mi. Ọ̀rọ̀ Ọlọ́run ni èmi máa ń tẹ̀lé. Èmi ò fẹ́ràn láti máa wo ìràwọ̀, èmi kì í wo àwọn ìràwọ̀.

Ìgbà tí mo wọ ọkọ̀ akẹ́rù tí mo gùn kẹ́yìn ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí a kó ẹrù lọ sí ọ̀dọ̀ àwọn oníbàárà wa, nígbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni.

Bẹ́ẹ̀ni, èmi ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Mo ní fóònù ọlọ́gbọ́n, ẹyen smart phone, mo máa ń lò ó fún iṣẹ́ tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú íńtánẹ́ẹ̀tì pàápàá, mo fi ń wo fídíò ó sì jẹ́ ìrànlọ́wọ́ fún mi láti ní ìbásọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi, àwọn oníbàárà pàápàá tí mo lè fi ọ̀rọ̀ ránṣẹ́ lórí Whatsapp àti SMS. Mo sì moń fi ṣe fọ́tò, mo máa ń lò ó fún oríṣìíríṣìí ǹkan. Mo sì ní tẹlifíṣàn ọlọ́gbọ́n náà nínú ilé wa. Mo ní smart watch, watchì ọlọ́gbọ́n, èyí náà máa ń ràn mí lọ́wọ́. Mo, mo, mo, watch mi yẹn gan ago mi, mo fi ń ṣe ìránṣẹ́ Whatsapp. Bẹ́ẹ̀ ni, mo sì fi ń gba ìfiránsẹ́ náà. Mò ń lò, mo sì ń lò fún ìdárayá torí mo máa ń fi ka iye ìgbésẹ̀ mi tí mo rìn lójúmọ́, ó máa ń ka fún mi, ó máa ń sọ fún mi. Ẹ̀yen smart watch yẹn, watch ọlọ́gbọ́n yẹn, a sì ní ẹ̀rọ amúlé tutù náà, ọlọ́gbọ́n ní ilé wa. Gbogbo àwọn ẹ̀rọ yìí wọ́n wúlò nítorí pé wọ́n mú iṣẹ́ rọrùn, wọ́n mọ ayé rọrùn fún yàn. Ó sì ń jẹ́ kí a rí àkókò fipamọ́ láti lò àìmọye ǹkan tí mo lè ṣe láti lé pẹ̀lú ẹ̀rọ ọlọ́gbọ́n yìí láídé ibi iṣẹ́ tí mi ṣì lọ sí ọ́fíìsì tí mo sì tún lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ kíákíá láì kúró nílé. Ó ń ràn yàn lọ́wọ́, ó mú ìgbé ayé rọrùn. Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi.

Bí èmi ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé àwọn iṣẹ́ tó ń fún mi tó bá ti wà ńlẹ̀, èmi máa ń kó àwọn iṣẹ́ yẹn, kò sí bó ṣe lè pọ̀ tó. Mo máa kó wọn, màá wá mu, màá pín ní ìpele ìpele, màá pín wọn sí apá kéékèèké. Nígbà tí mo ti pín wọn sí apá kéékèèké tán, màá wá kó apá kan, màá ṣe yẹn. Nígbà tí màá ti parí apá kan yẹn ni màá tó bọ́ sí ìmíi tí màá máa ṣe lọ. Nígbà tí màá ti ṣe yẹn tán bí màá ṣe máa ṣe ní ìpele ìpele tí màá fi parí gbogbo iṣẹ́ nìyẹn. Èmi dẹ̀ré tí màá máa ṣe iṣẹ́, mo máa wo àwọn tó ṣe pàtàkì jù bí mo ṣe máa to àwọn iṣẹ́ yẹn jọ níyẹn. Èyí tó ṣe pàtàkì jù lọ yẹn ibẹ̀ ni màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́, òun ni màá kọ́kọ́ ṣe. Bí mo ṣe á máa ṣe ń tẹ̀lé ń tẹ̀lé níyẹn, wọn sì ṣe pàtàkì sí tí màá fi yanjú wọn. Èmi sì máa ń dín lílo fóònù lò ní àkókò yìí. Mo máa ń dínkù lílo fóònù kó má ba mú ojú mi kù níbi iṣẹ́ kí n lè ráyè ṣiṣẹ́ yẹn dáadáa, kí n dẹ̀ lè rí àkókò tó tó, kí n lè rí lò, kí n lè bá ṣiṣẹ́, kí n lè parí ẹ̀ bó ṣe tọ́ àti bó ti yẹ. Tó bá dẹ̀ jẹ́ wípé àkókò tí wọ́n fún mi tí mo rí wípé, àí iṣẹ́ yìí mo lè má lè parí ẹ̀, èmi máa ń bá ọ̀gá sọ̀rọ̀, màá bá alákòóso sọ̀rọ̀. Màá bá wọn sọ̀rọ̀ pé ẹ jọ torí ọlọhun ẹ ran mi lọ́wọ́ bí iṣẹ́ yìí ṣe ń lọ, ó dàbí ẹni pé àkókò tí ẹ fún mi mo lè má lè parí ẹ̀. Èmi máa ń bèèrè fún ìtẹ̀síwájú tàbí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ alákòóso. Èmi máa ń bèèrè torí mo máa ń fẹ́ kí iṣẹ́ mi kó lọ dédé. Èmi kì í bẹ̀rù, mi ò ń bẹ̀rù, mi ò dẹ̀ ń fi ìbànújẹ́ ṣiṣẹ́ torí wà tí ọkàn bá wà dáadáa, ìgbà yẹn èèyàn lè ṣiṣẹ́ tó lè yára ṣiṣẹ́ tó sì lè ṣaṣeyọrí. Bí mo ṣe máa ń ṣe iṣẹ́ tèmi nìyen. Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ nìyen.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Nítorí onígbàgbọ́ ni mí, màá lọ ilé ìjọsìn. Ọjọ́ Tuesday tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun ni a máa ń ṣe ẹ̀kọ́ bíbélì, mo sì máa ń lọ. A máa ń lọ níjọ́ Thursday náà yẹn, ọjọ́ Àlàmísì ta n pé ní ọjọ́bọ̀. Ìjọ́ yẹn la máa fi ń gba àdúrà. Ojọ́ Sunday gangan ni ọjọ́ ìjọsìn ta a máa lọ láàárọ̀. A máa kọrin iyín, ta a máa kọ́ ẹ̀kọ́ bíbélì, ta a máa gbọ́ ìwàásù, èmi máa ń lọ sí ilé ìjọsìn.

Oríṣìíríṣìí oúnjẹ àkàrà ni ó wà. Àkàrà èyí tí a máa ń fi ẹ̀wà ṣe, àkàrà èyí tí a máa ń fi ìyẹ̀fun ṣe tó máa ń ní ṣúgà tó sì máa ń ní yístì àti iyọ̀, òun náà máa ń dùn, ó rọ̀ ó, ó rọ̀. Ṣùgbọ́n àkàrà tí mo fẹ́ràn jù dáadáa ni àkàrà èyí tí a máa ń fi ẹ̀wà ṣe. Mo fẹ́ràn àkàrà èyí tí a máa ń fi ẹ̀wà ṣe, tí a máa fi àlùbọ́sà si, ta tun máa fi ata kun dáadáa, a wá dín. Irú àkàrà èyí temi fẹ́ràn jù ni iyẹn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń fi ìdáàbò bòùn sára mi. Nítorí wípé bí èèyàn bá dáàbò bò ara, ó lè jẹ́ kí ara ó bàjẹ́. Èmi máa ń lo aṣọ tí ó máa bo ara mi, aṣọ tó gùn tó sì rọrùn tó fẹ́lẹ́. Mo sì máa ń wà ní ibi tí mo mọ̀ wípé kò gbóná jù mo máa ń dúró síbẹ̀. Ibi tí kò sí oòrùn bí abẹ́ igi, èmi máa ń dúró síbẹ̀. Mo sì máa ń fi ìpara, ìpara, mo máa ń fi ń pa ara mi. Ìpara òòrùn mo máa ń fi sí ara mi pẹ̀lú mo sì máa ń lo dígí, gíláàsì ojú, gíláàsì ojú. Mo sì máa ń dáàbò bò ara mi náà.

Iye ọjọ́ tí mo máa ń fi ní ìsinmi ní ọdọọdún kò ju ọjọ́ mẹ́rìnlá lọ. Ọjọ́ mẹ́rìnlá ni, ni ọjọ́ tí wọ́n máa ń fún mi fún ìsinmi lọ́dún. Àfi tó bá jẹ́ wípé bóyá ara mi ò yá láàrín kan tí mo gba àyè fún ìsinmi, ìyẹn yàtọ̀. Ṣùgbọ́n ọjọ́ mẹ́rìnlá ni ìsinmi lọ́dún tó máa ń fún mi.